Wákàtí tí mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́ ni wákàtí mẹ́sàn-án láti àárọ̀ títí di ìrọ̀lẹ́. Mo máa ń lọ sí ibi iṣẹ́ ma jí láàárọ̀, máa dé ibi iṣẹ́ ní ago mẹ́jọ. Láti ago mẹ́jọ ni iṣẹ́ ibi iṣẹ́ wa máa bẹ̀rẹ̀. A dè máa parí iṣẹ́ ní, ní ago márùn-ún ìrọ̀lẹ́

Bẹ́ẹ̀ni mo ní ètò ààbò kọ̀m̀pútà, kọ̀m̀pútà tí mo ní jẹ́ èyí tí a ń pè ní laptop, ó jẹ́ èyí tí a lè gbé dání lọ sí ibikíbi tí a bá ń lọ. Ó jẹ́ nǹkan tó yẹ pé ó fúyẹ́ lọ́wọ́, ó rọrùn láti gbé dání.

Bí mo ṣe máa ń ṣe, bí mo ṣe máa ń ya àwọn alábàáṣiṣẹ́ pọ̀ ni wípé, tó bá ti wá sí ilé iṣẹ́ wa pé ọ́ fẹ́ wá ṣiṣẹ́, a máa kọ́ ṣe ìdánwò fún wọn, a máa bá wọn sọ̀rọ̀, a máa bèèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ wọn nípa ilé iṣẹ́ àti ibi tó ti ṣiṣẹ́ tẹ́lẹ̀, kí a bá lè mọ̀ bóyá wọn dára tó láti darapọ̀ mọ́ ilé iṣẹ́ wa láti bá wa ṣiṣẹ́

Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá. Ni, ó ní iṣẹ́ kan tí ọ̀gá mi gbé fún mi láti ṣe. Mo dẹ rí dájú pé mò ń ṣe iṣẹ́ náà dáadáa. O, iṣẹ́ náà dẹ́ iṣẹ́ tí mo gbé jáde. O dùn mọ́ ọ̀gá mi nínú nítorí pé kíni mo rí pé mo ṣiṣẹ́ mi dáadáa. Nítorí náà ń kọ, aṣọ àkayòrí, wọ́n fún mi ní aṣọ àkayòrí ní ibi iṣẹ́